Àwọn ẹbí mi máa ń kópa nínú ìbáṣepọ̀ rere, ẹ́h, ìtìlẹ́yìn fún àgbà àti ìbálòpọ̀ ní dáadáa. Wọ́n, a tún máa ń kópa nínú àjọyọ̀ àti àjọyọ̀, à maa n kópa nínú àjọyọ̀ àti ìbálòpọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí, ṣùgbọ́n mo yóò dúró ní ìṣìnà. Mo tẹ̀síwájú láti tún ìwà mi ṣe àti láti tún ìṣìnà yìí, ìṣìnà yẹn ṣe.

Nǹkan po tó máa mọ́ mi rẹ́rìn. Àkọ́kọ́ ni pé tí bá wà pẹ̀lú àwọn ará ilé mi, ó máa mu mi rẹ́rìn. Tí n bá tó wà pẹ̀lú àwọn ọmọ ìyá ní, ní àwọn ìjókòó ẹ̀sìn, ẹ̀rín máa wà lọ́pọ̀lọpọ̀.

Mo má ń mú àwọn èrò tuntun wá. Nígbà mí mo lè jókòó sí ibi omi tàbí kí n wà nínú balùwẹ̀ tàbí tí n báa n bá awọn ọrẹ sọ̀rọ̀ tàbí tí báa n rín jáde.

Ti n ba we pa lawon ebi mi, a maa n seré papò, a de maa n jeun papò, a maa n ranti o'loun papò laarin àkókò ti ajo wa.

Mo nífẹ̀ẹ́ sí àti lọ sí ìlú Madina tàbí ìlú Mecca tàbí ìlú Dubai tàbí Sharjah tàbí UAE tàbí Kuwait láti lọ sinmi.